Ṣé o máa n ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Bẹ́ẹ̀ni, mo máa n ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ lẹ́ẹ̀kọ̀kan. Nígbà tí mo bá ráyé, tí mo bá ráyé tiwọn, màá sì wádìí wọn dáadáa. Torí àwọn mìíràn jẹ́ èèyàn búburú, so màá mọ̀ láti mọ̀ bóyé èèyàn dáadáa ni àbí mo n kí sí èèyàn dáadáa.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhùn? Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhùn. Mo máa ń fi bá àwọn òbí mi àti àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Ká ní pé mo wà níta bí mo jáde lọ síta, mo wá fẹ́ sọ fún wọn kí wọ́n kán bámi ṣètò nǹkán kalẹ̀. Máa ń láti pè wọ́n, so ó sì jẹ́ ọ́ jẹ́ nǹkan tó yára.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè lẹ́ẹ̀kọ̀kan. Ẹ̀rọ ìgbésókè máa wà nílé, èmi sì máa ń lọ sí ibi iṣẹ́ ní gbogbo ìgbà. Ṣùgbọ́n tí mo bá ti dé lálẹ́, mo máa ń fi ẹ̀rọ ìgbésókè bá wọn sọ̀rọ̀

Ṣé o ní àwòrán lára? Rárá o, mi ò ní àwòrán lára. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti lànà ti Bíbélì má sọ wípé kò dára kí ènìyàn máa ya nǹkan mí sí àwọ̀ ara rẹ̀. Ó jẹ́ nǹkan tí Ọlọ́run kò ríra. Só nítorí rẹ̀, mi ò ní nǹkan kan lára.